Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ẹ̀ bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, òun náà ni ìgbà tí àyè bá ti wà, tí gbogbo bá ti jọ wà, à máa ń ríra ní òpin ọ̀sẹ̀. Àwọn ìgbà mìí wà tọ́ lẹ̀ pé a máa ń ríra ní tí gbogbo wa bá ti parí ibi iṣẹ́ tí ogbà darí láti ibi iṣẹ́. Àwọn ìgbà mìí wà tí a máa ń ríra, àwò a máa jókòó pọ̀ tí àjọ máa jíròrò, táa máa kírawa, Tínú máa dùn, a máa dáná, a máa jẹun. Tí ó bá dẹ̀ ti ṣetán, tí ọjọ́ ti lọ, òun ka luku máa gba ilé rẹ̀ lọ. Àwọn ìgbà kọ̀ọ̀kan dẹ̀ tún wà tó pé a máa ń ní ìpàdé àpapọ̀ gẹ́gẹ́ bí ẹbí. Àwọn mìí dẹ wà tọ́ jẹ̀ pé ìgbà ọdún tí àṣeyẹ bá ti wà, bí ọdún, òun ni a máa ń ríra láti yọ̀ mọ́rawọn. Àwọn ìgbà mìí wà to jẹ̀ pé tí iná ò bá wà, tí iná ò bá pa ẹbí pọ̀, àwọn ìgbà yẹn ni a máa ń ríra. Àwọn tó bá wà ní jìnnà àtàwọn tó wà ní tòsí tí wọ́n ń ríra. Àwọn ìgbà tí a máa ń ríra ni ẹ. Àmọ́ àwọn ètò tó wà ní tòsí, bá ṣe máa ń lo àkókò pẹ̀lú ara wa náà ni tí a bá ti ríra, a lè lọlé ara wa kí á lọ kírawọn kí a yọ̀ mọ́rawọn. Bí a ṣe máa ń lo àkókò wa ni ẹ.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? À, rárá o, mi jẹ ẹni tí kò jẹ ẹran o. Mo máa ń jẹ ẹran dára dára, mo máa ń jẹ ẹran dára dára, mo máa ń jẹ ẹran. Àwọn, o sì lójú àwọn ẹran tí mo máa ń jẹ. O lójú àwọn ẹran tí mo máa ń jẹ. Àwọn ẹran bí ẹran màálù, mo máa ń jẹ dáadáa dáadáa. Mo máa ń jẹ ẹran ewúrẹ́, mo máa ń jẹ ẹran ewúrẹ́, mo máa ń jẹ dáadáa. Mo máa ń jẹ ẹran adìẹ, a jẹ ẹran adìẹ dáadáa. Mo sì tún máa ń jẹ ẹran tòlótòló tọkí, mo máa ń jẹ dáadáa dáadáa dáadáa. Mo sì tún máa ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ náà, mo máa ń jẹ ẹran náà dáadáa dáadáa. Àwọn ẹran tí mi ò ń jẹ, òní ẹran ajá mi i jẹ ra ra ra ra, mii jẹ ẹran ajá. Bẹ́ẹ̀ sì ni mi i jẹ ẹran ejò, mi i jẹ, mi i jẹ irú àwọn kan báyẹn, mi i jẹ ra ra ra ra ra. Àmáwọn ẹran adìẹ, ẹran ewúrẹ́, ẹran màálù, ẹran àgbò, mo máa ń jẹ àwọn èèyẹn. Ònie, so àwọn ẹran tí mo máa ń jẹ nìyen.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? A, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù. Ẹ̀hẹ̀n, mo fẹ́ràn ìpàdé lórí fóònù. Àwọn ohun tí a sì máa ń lò lórí fóònù náà tí a fi máa sì pàdé náà ni íńtánẹ́ẹ̀tì. Ó lè jẹ́ lórí wọsáàpù ní à ti ṣe ìpàdé tí gbogbo wa ti gbéra wa tá a sì sọ̀rọ̀. Ìgbà mìí ó sì lè jẹ́ lórí zúùmù, ẹ̀rọ ayélujára zúùmù tí gbogbo wa o ti ṣe ìpàdé. Ìpàdé lórí fóònù náà de dàrà púpọ̀ torí kì í ṣe gbogbo ìgbà ni a lè péjọ, kì í ṣe gbogbo ìgbà ni gbogbo wa lè rìnrìn àjò láti péjú jọ síbi kan náà. Àwọn orí ibi tí ó yára jù tó dára jù tó sẹ́ẹ̀fù àkókò tí gbogbo wa ti lè ṣe ìpàdé náà ni orí fóònù. Tí gbogbo wa bá ti dá àgọ, tí gbogbo wa tí mọ̀ àgọ, tí a bá ti fi àtẹ̀rànsẹ́, à á pè, a máa kọ̀nẹ́ẹ̀tì gbogbo wa láti ṣe ìpàdé tí òǹkàlúkù dẹ̀ máa ní àǹfààní àti ẹ̀tọ́ láti sọ ohun tí wọ́n ní lọ́kàn. Tí ìpàdé náà ó fi, tí ó fi yọrí sí ǹkan tí a fẹ́. So iye mú mi fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù dáadáa.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? À, bẹ́ẹ̀ ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àmọ́, o lójú àwọn nǹkan tí mo máa ń rà ní orí Íńtánẹ́ẹ̀tì torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ayédèrú ọjà ó wà ní orí Íńtánẹ́ẹ̀tì. Hin tó dẹ̀ máa ń mú mi ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni tí mo bá ríi pé, ẹ́ẹ̀, kí ni yẹ́n dára tí ó wù mí tí mo ti wà ní káàkiri ọjà tí mi rí tí mo wà rí lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀ẹ̀, ìyẹn máa ń mú mi láti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdí kejì tí mo tún máa ń fi ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni pé ó kò i mú mi ṣe wàhálà. Ní teleyinbo pé ní save stress, ó máa ń save mi ní stressi. Ẹ̀ẹ̀, kí n jáde lọ sí ìgboro, kí n lọ wọ mọ́tò, kí n máa ṣe wàhálà láti wá káàkiri. Àmọ́ tí mo bá ti rí lórí Íńtánẹ́ẹ̀tì tó wù mí dáadáa, màá kan ǹsán wó fún un, wọn á dẹ̀ bá mi gbé wá. Wọn ó gbé wá sí ibi tí mo bá wà, màá dẹ̀ sanwó mọ́tò fún wọn tí wọn fi bá mi gbé wá. Àwọn nǹkan tí mo dẹ̀ ti rà rí lórí Íńtánẹ́ẹ̀tì náà ni fóònù mi. Mo ti ra fóònù rí dáadáa ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo ti ra charger rẹ̀ rí náà lórí fóònù. Mo ti ra àwọn ẹ̀rọ amúnáwá, mo ti ra wọ́n ní orí Íńtánẹ́ẹ̀tì rí. Só iyen ẹ́ mú mi jẹ́ pé mo ti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ẹ̀ẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Àwọn nǹkan tó dẹ̀ máa ń fà á tí àwọn amofin máa ń ṣiṣẹ́ láti ilé ni tó bá jẹ́ wípé àwọn ìjọba wọ́n fún àwọn ènìyàn láti jáde síta. Ẹ̀hẹ́n, tí wọ́n bá fún everybody ní ìgbélé. Ẹ̀hẹ́n, ìgbà yẹn ni mo máa ń ṣiṣẹ́ ní àti ilé. Tí ó bá dẹ̀ jẹ́ pé bíi irú àwọn ọjọ́ ìbò, tí wọ́n bá fẹ́ di ìbò. Ẹ̀hẹ́n, irú àwọn ọjọ́ yẹn, a máa ń fún wa ní àǹfààní láti ṣiṣẹ́ ní ilé. Tí ó bá dẹ̀ di àwọn ìgbà kọ̀ọ̀kan ní ìgbà ọdún náà, ní ìgbà ọdún, a máa ń fún ṣiṣẹ́ láti ilé. Wọ́n fún wa ní wákàtí díẹ̀ tó máa yàn fún ẹni kọ̀ọ̀kan láti ṣiṣẹ́ ní àti ilé. Ẹ̀hẹ́n, àwọn ìgbà tí a máa ń ṣiṣẹ́ láti ilé ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ibiṣẹ́ la máa ń lọ àbí àwọn ọjọ́ tí ó bá ti jẹ́ bíi ọjọ́ oludé, ọjọ́ ìsinmi, a máa ṣiṣẹ́ ní àti ilé.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? À, bẹ́ẹ̀ ni, mo ti gun ọkọ̀ ojú omi rí dáadáa. Rárá kì í, mo ti gun ọkọ̀ ojú omi rí àmọ́ èèyàn ẹ̀ kan ni mo gun rí. Ẹ̀ kan sí ẹ̀ mẹ́ta ni mo gun ọkọ̀ ojú omi rí. Ijọ́ alá ọkọ̀ tí mo máa gun, ẹ̀ rú bà mí gidi gan, ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ rú bà mí gan torí ó jẹ́ ijọ́ àkọ́kọ́ tí mà ń gun rí. Ẹ̀ rùn omi sì bà mí torí pé mi ò mọ̀ odò, mi ò lè wẹ odò. Ìhun tó dẹ̀ mú mi lọ ọkọ̀ ojú omi yẹn ni pé ó ní iṣẹ́ kan tí a fẹ́ lọ ṣe. A dẹ̀ ní láti lọ wo bíbẹ̀. Kò dẹ̀ sí bí mọ́tò ṣe fẹ́ rí dé ibẹ̀. Ohun tí ó dé bíbẹ̀ náà ni ọkọ̀ ojú omi. Ẹ̀yẹn wá mú kí a wá ọkọ̀ ojú omi ẹlẹ́yi tí àwọn oní oyinbò ń pè ní kénúù. Ẹ̀hẹn, òun ni a wá yá. A wá sanwó fún ẹni tí ó mọ gbé wa. Òun ni a sanwó fún ẹni tí ó mọ gbé wa. Ẹni yẹn ló wá gbé wa lọ sí ibi tí a ń lọ. Ẹ̀hẹn, ìyẹn ló mú mi gun ọkọ̀ ojú omi. Ìgbà tó dẹ̀ tún yá náà ni bí ẹlẹ́ẹ̀kejì tí mà ń gun, ó ti mọ́ mi lára díẹ̀ láti gun.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ẹ̀hẹ̀n, bí mo ṣe máa ń kí àwọn ènìyàn náà ni, tó bá jẹ́ àárọ̀ ni mo rí àwọn ènìyàn, màá kí wọn pé "ẹ káàárọ̀ o". Gẹ́gẹ́ bí a ṣe ń kí ènìyàn ní ilẹ̀ káàárọ̀ òjire. Ẹ̀hẹ̀n, tó bá jẹ́ pé àgbàlagbà ni, aa dọ̀bálẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ láti kí wọn láti fi bọ̀wọ̀ fún irú ẹni bẹ́ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ ọ̀sán ni, màá kí wọn pé "ẹ káàsán o". Tó bá jẹ́ àgbàlagbà náà ni, màá dọ̀bálẹ̀ fún. Tó bá jẹ́ ẹni ẹgbẹ́ mi, ma nawọ́ sí ào bo arawà lọ́wọ́. Tí ó bá dẹ̀ jẹ́ irọ̀lẹ́ ni, à kí wọn pé "ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ kú àtàárọ̀ o". Tó bá jẹ́ àgbàlagbà ni, a dọ̀bálẹ̀ fún. Tó bá dẹ̀ jẹ́ alẹ́ ni, mo rí ẹni tí mo fẹ́ kí, màá kí pé "ẹ káalẹ́ o, ẹ kú àtàárọ̀ o". Tó bá jẹ́ àgbàlagbà náà ni, màá dọ̀bálẹ̀ fún. Tó bá jẹ́ bí ọ̀rẹ́ mi ni tí mo ti rí, tó ti pẹ́, tó ti tó ọjọ́ mẹ́ta, a dì mora wa, a kí ra wa pé "a kú ọjọ́ mẹ́ta o". Báwo ni iṣẹ́ o? Ṣé iṣẹ́ ń lọ sé? Àlàáfíà ni gbogbo nǹkan o. Hunhun! Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn niyen Iru ènìyàn tí mo bá bá pàdé, òní bí màá ṣe kí i. Iru akoko tí mo bá bá onítoun náà pàdé, òní bí màá ṣe kí i. Bí ènìyen náà bá tún ṣe jẹ́ sí mi, òní bí màá ṣe kí i. Ẹ̀hẹ̀n, bá ṣe máa ń ṣe ní ilẹ̀ káàárọ̀ ojìré ti Yorùbá wa níbí. Bá ṣe máa ń kí àwọn ènìyàn ni yẹ̀n.

Oṣù wo ni a bí o? Oṣù tí a bí mi, òun ni oṣù kẹwàá tó wà nínú ọdún. Ó wá bọ́ sí ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé ẹ́tàlélọ́gọ́rùn-ún. Ẹ̀hẹ̀n, ìyẹn ni oṣù tí a bí mi. Oṣù Ẹ̀ẹ́dẹ́ jẹ́ oṣù tí ó dára jù. Ó jẹ́ oṣù tí orílè èdè wa ní Nàìjíríà n bí i. Ó jẹ́ oṣù tí orílè èdè wa tí ó ń gba òmìnira ní ọwọ́ àwọn tí ó kó wa ní ẹrú. Ẹ̀hẹ̀n, èyẹn ni oṣù kẹwàá. Oṣù Ẹ̀ẹ́dẹ́ jẹ́ oṣù àlàáfíà. Ó jẹ́ oṣù àpọ́nlé. Ẹ̀hẹ̀n, ó dẹ̀ inú Temi náà dẹ́ dùn wípé a bí mi ní oṣù náà. Torí tí èmi náà bá tún fẹ́ bí ọmọ, a wù mí kí n ní irú èèyàn bẹẹ. Bẹ́ẹ̀ náà ni oṣù kẹwàá. So oṣù tí a bí mi, ó jẹ́ oṣù kẹwàá ní ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé ẹ́tàlélọ́gọ́rùn-ún.

Kí ni o máa ń mú ọ rẹ́rìn? Eh, nto, èyí to má ń mú mi ń rẹ́rìn ni tí mo bá ti rí nǹkan tí ó pa mí lẹ́rìn, tí mo bá rí ǹkan tí ó yà mí lẹ́nu. Eléyi ti elébo pèní tí mo bá rí ǹkan tó fọ́ ni. Tàbí tí mo bá ń wo àwọn eré orí ìtàgé tàbí tí mo bá ń gbọ́ tàbí tí mo bá rí àwọn ènìyàn méjì tí wọ́n ń ṣí àwàdà, ìyẹn náà má ń mú mi ń rẹ́rìn. Tí mo bá dẹ̀ ń wo àwọn eré ẹ̀fẹ̀, ẹh ẹh, tí mo bá ń ṣe ẹ̀fẹ̀ náà, mo má ń rẹ́rìn. Tí inú mi bá dẹ̀ ń dùn, mo tí tí inú mi bá ń dùn, tí mo bá rí ǹkan tó mú inú mi dùn, mà á rẹ́rìn. Tí mo bá rí àwọn èèyàn tí a ti ríra tí ó tó ọjọ́ mẹ́ta, a kírawa a sì tún ń rẹ́rìn sí irawa torí ẹ̀rín dára kí, ó dára kí ẹ̀ má a rẹ́rìn. Kì í ṣe gbogbo ìgbà ni ẹ̀yàn má a máa di inú kúkú.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ẹ̀hn! Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, òní àárọ̀ kùtùkùtù tí mo bá ti jí, òhuní ni mà á gbá, òní mà á ṣe ìmọ́tótó ilé mi tí mà á mú ìgbálẹ̀ tí mà á gbá ilẹ̀. Mo kàn má lè gbá a dáadáa, kó mọ́ dáadáa ní ọjọ́ ọ̀sẹ̀ torí tí mo bá ń kan jú lọ sí ibi iṣẹ́, mà á kánsàárí gbá láti gbá àwọn dọ̀tí tí ó wà nínú ilé ni. Àmọ́ tí ó bá ti di ọjọ́ ọ̀sẹ̀ tí ó jẹ́ ọjọ́ tó parí ọ̀sẹ̀ tí a ń pè ní Saturday, ẹ̀hen, ìgbà yẹn ni mo máa ráyè ṣe ìmọ́tótó inú ilé mi dáadáa. Ìgbà yẹn mà á ráyè gbá àwọn ibi tí mo ráyè gbá dáadáa, mà á gbá inú tẹ́yìn inú ilé, mà á gbá ìta àyíká. Tí nbà ti gbá tán, mà á lọ sun àwọn ilẹ̀ yẹn náà níná. Àrà ìmọ́tótó tí mo tún máa ń ṣe inú ilé mi náà ni mà á kó aṣọ síta, mà á fọ àwọn aṣọ tí mo bá wọ̀ ní arin ọ̀sẹ̀ tí ó bá ti dọ̀tí. Mà á kó wọn síta, mà á fọ̀ wọ́n torí ara ìmọ́tótó ilé náà ni aṣọ fífọ̀. Ẹ̀, àwọn abọ́ tí mo bá fi jẹun náà tí a ti fi jẹun ní alẹ́ kó tó di ọjọ́ Saturday náà, mà á kó àwọn yẹn síta náà, mà á fọ̀. Tí nbà ti ń gbálẹ̀, mo máa mú ìgbálẹ̀ máa fi gbọn àwọn ìdọ̀tí ara ògiri, mà á fi gbọn àwọn jànkárìwọ inú ilé. Ẹ̀, ìyẹn ni àwọn ìmọ́tótó inú, inú ilé mi tí mo máa ń ṣe. Mo dẹ̀ máa ráyè ṣe wọ́n dáradára ní ọjọ́ tí ó pari ọ̀sẹ̀ tí ó jẹ́ ọjọ́ Saturday. Ìgbà mí tí ó bá sì bọ̀ sí Saturday tí mo bá rí ọjọ́ tí mí lọ ibi iṣẹ́, bó ya irú ọjọ́ tí ọlidé bá wà tí àwọn olóyìnbo ń pè ní public holiday, ẹ̀, ìgbà yẹn náà mà á ráyè ṣe ìmọ́tótó inú ilé mi dáradára tí gbogbo ẹ́ sì máa mọ́ tónítóní.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Àn, bí ìwà ìṣòwò mi ṣe rí, ó dára ní iwòǹbà tí mo lè ṣe. Mo má ń jẹ́ kí ìwà ìṣòwò mi kí ó dára, kí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn oníbàárà mi kí ó ba lè gúnrégé. Torí tí ìwà ìṣòwò mi kò bá dáa, àwọn èèyàn oníbàárà, wọ́n ò ní wá bá mi ra nǹkan tí mo ń tà àti nǹkan tí mo ń rà. Ìwà mi tí ó dára ló má ń mú kí gbogbo won wa mí kiri, torí guarantee má ń wà ní orí àwọn ọjà mi. Ó ló fi má ń mú kí àwọn oníṣòwò yókù, kí wọ́n fẹ́ láti fẹ́ bá mi dá owó pọ̀. Àwọn oníṣòwò tí mi ò bá rí, mo má ń rí pé mo wá wọn. Wà á fi tí mi bá rí wọn, mà á pẹ́ wọ́n lórí ago láti fi béèrè wọ́n. Tàbí kí n wá ènìyàn tó bá mọ̀ wọ́n rí láti mú mi lọ sílé wọn, tàbí kí ń tẹ àtẹ̀ránsẹ́ sí wọn ní orí fóònù ìbánisọ̀rọ̀ láti ṣàfi béèrè wọn kí wọ́n lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ wọn. E bí ìwà ìṣòwò mi ṣe rí ni ẹ́. Mo má ń tọ́jú gbogbo oníbàárà mi, mo má ń fi ọ̀wọ̀ fún gbogbo wọn. Ẹni tí ọ̀wọ̀ yẹ fún, a fi ọ̀wọ̀ àti ìbọ̀wọ̀ fún wọn, àwọn náà jẹ́ ẹ máa fi ìbọ̀wọ̀ fún mi. E bí ìwà ìṣòwò mi ṣe rí ni ẹ́.

Ṣé o máa ń jẹ gọ́mù? À, jẹ gọ́mù bí tí bá wo, mí jẹ gọ́mù o. Ọlọ́run ní jẹ ká rí nǹkan tí a fi máa jẹ gọ́mù. Gọ́mù kì í ṣe nǹkan tí ó dá tí èèyàn lè jẹ. Kì í ṣe nǹkan tí kóró tó dá tí ẹ lè jẹ torí gọ́mù a máa ń fi lẹ̀ ǹkan papọ̀ ni. A máa fi lẹ̀ ǹkan, a máa fi lẹ̀ ìwé. Àwọn ọmọ ilé ìwé máa fi lẹ̀ ìwé. Àwọn so bàtà, wọ́n máa fi lẹ̀ bàtà pọ̀. Àwọn tí ó rán báàgì, àwọn náà máa fi lẹ̀ báàgì papọ̀. Oòo gọ́mù kì í ṣe nǹkan tí èèyàn lè jẹ rárá rárá rárá rárá. Ẹni tó bá jẹ gọ́mù, ó fẹ́ pa ara rẹ̀ ni ẹ, torí àwọn kẹ́míkà tí wọ́n fi ṣe, kì í ṣe nǹkan tó dá tí ó yẹ kí èèyàn fi ṣe inú rárá rárá. Ẹ̀ẹ̀, kì í jẹ́ ẹṣin nǹkan tó ṣe jẹ torí ó máa lẹ ọnà fún èèyàn papọ̀. Tí ẹ bá fi ọwọ́ sí gan, ó máa lẹ ọwọ́ èèyàn papọ̀. Oòo gọ́mù kì í ṣe nǹkan tí èèyàn máa ń jẹ rárá rárá rárá o. Iṣẹ́ la máa fi ń ṣe. A máa fi lẹ̀ ǹkan méjì papọ̀. Ǹkan tó bá ti já, òun la máa fi gọ́mù lẹ̀ papọ̀. Kì í ṣe nǹkan tí èèyàn máa ń jẹ rárá rárá rárá.

Ṣé o máa ń di ọ̀já ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? A à bẹ́ẹ̀ni, mo máa ń di ọjá ààbò tí mo bá wà nínú ọkọ̀ tí mo bá ń rìnrìn-àjò ọkọ̀. Ọjá ààbò yẹn náà túmọ̀ sí seat belt ní èdè Òyìnbó bí àwọn oní Gẹ̀ẹ́sì ṣe sọ. Mo máa ń di ọjá ààbò torí ó ṣe pàtàkì lára àwọn nǹkan tí ó yẹ kí èèyàn ṣe tí èèyàn bá wà nínú ọkọ̀ tí ọkọ̀ bá ń lọ. Torí pé ó máa ń dáàbò bo ènìyàn tí èèyàn bá wà nínú mọ́tò. Torí tí ìjàmbá kankan bá fẹ́ ṣẹlẹ̀, ọjá áàbò yìí ló máa dì yàn mú mọ́ àga tí kò ní jẹ́ kí nǹkan kan, tí ò ní jẹ́ kí èèyàn forí gbá, tí ò ní jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí yàn. Ọjá áàbò yìí dẹ̀ rèé, àwọn arìnnà, àwọn ọlọ́pàá tí ó wà ní orí pópó nílàna titi ọkọ̀. Ẹ wọ́n máa ń ṣọ́ àwọn èèyàn, wọ́n ti kìí nílọ̀ fún gbogbo ènìyàn pé gbogbo èèyàn tó bá ti wà nínú mọ́tò tó ń lọ síbi kan tàbí tó ń rìnrìnàjò, gbogbo wọn ni wọ́n gbọdọ̀ lò. Tí wọ́n bá rí ẹni tí ó tàpa sí òfin náà tí kò lò, wọn á mú, áá fi jófin, á dẹ̀ san owó ìtanràn tàbí kí wọ́n tìí mọ́lé. Ìyẹn máa ń jẹ́ kí gbogbo wa, pátápátá kí á lo ọjá ààbò. Èmi náà gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń di ọ̀já ààbò tí mo bá ti wà nínú ọkọ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbésí ayé? Ehn, bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrin ìgbésí ayé àti iṣẹ́ ni pé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni méjèèjì wà. Àyẹ ọ̀ n kánluku, ọ̀tọ̀ọ̀tọ̀ ni ayé iṣẹ́ ọ̀tọ̀, ayé ìgbésí ayé ọ̀tọ̀ ni ó ní jẹ́ kí àsìkò iṣẹ́ kí n lọ máa ṣe ìgbésí ayé rárá kórí bẹ́ẹ̀. Mi ò lè ní pé ó jẹ́ pé ìgbà tí mo bá wà ní ìgbésí ayé kí n wà lọ máa ṣiṣẹ́ rárá. Tí mo bá wà ní ìgbésí ayé mo lè máa ṣiṣẹ́ àmọ́ kò lè dàbí ìgbà tó yẹ kí n máa ṣiṣẹ́ kí n wà máa ṣe ìgbésí ayé. Bí apẹ̀rẹ̀ kí n wà lẹ́nu iṣẹ́, tó yẹ kí n wà lẹ́nu iṣẹ́ kí n wà lọ máa ṣeré, káàkiri kí n lọ máa rojọ́, kí n lọ máa ṣe nǹkan tí ó kan mi rárá kò yẹ kó rí bẹ́ẹ̀. Àsìkò ìgbésí ayé ọ̀tọ̀, àsìkò iṣẹ́, gbogbo wa la ti mọ̀ pé láti ọjọ́ Monday títí dọjọ́ Friday o ní àsìkò iṣẹ́ tí gbogbo ènìyàn ló ti yà sí ọ̀tọ̀. Tó bá di ìgbà òpin ọ̀sẹ̀, ẹhen a lè lo ẹ fún pé àsìkò ìgbésí ayé, ẹhen àmọ́ tí àǹfààní díẹ̀ díẹ̀ bá tún yọ ní àárín ọ̀sẹ̀ a lè lò fún iṣẹ́. Àmọ́ mi ò ní jẹ́ kí ẹ́kanu méjèèjì kí ó dẹra mọ́ lọ torí pé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni méjèèjì àsìkò ọ̀tọ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀ àti àkókò ìgbádùn ìgbésí ayé ọ̀nà ọ̀tọ̀ ni.